Àwọn oníbàárà wa ní máa ń fi ìrò ranṣẹ́ sí ilé iṣẹ́ wa, láti pẹ̀lú lọ́nà tó pọ̀. Lọ́pọ̀lọpọ̀ ìgbà mí ni a máa ń jo ó ń sọ̀rọ̀ pẹ̀lú méèlì, tí ó sì jẹ́ pé àwọn oníbàárà naa ni wọ́n máa fi ìrò ranṣẹ́ sí wa, wọ́n máa fi ìrò sọ̀wọ́ sí wa lórí méèlì wa, láti sọ bí ọjà tań ràn lọ́dọ̀ wa bó ṣe rí àti àwọn ǹnkan náà tó fẹ́ ka tún ṣe kí a tún ṣíṣẹ́ le lórí. Lẹ́yìn wa elèyíi o jẹ́ wípé àwon a ní áàpù tí a gbé kalẹ̀ láti jẹ́ kí àwọn oníbàárà láti lè máa bá wa sọ̀rọ̀. Lórí áàpù yìí náà ni wọ́n ti máa ń fi erongbà wọ́n hàn láti ra ọjà wa, tí ó sì jẹ́ wípé nígbà tan bá ti ṣẹ́lẹ̀yiì tàn, tí wọ́n sì ti ra ọjà wa tán, ni a máa ń gbà wọ́n ní ìyànjú láti fi ìgbéléwọ̀n wa hàn lórí áàpù náà, tí ó sì jẹ́ pé ara àwọn ìgbéléwọ̀n ti a tun máa ń rí, òun ni àwọn irọ̀ tá a máa ń gbà lọ́dọ̀ àwọn oníbàárà. Ẹ̀lẹ́ẹ̀kẹta ni ìdojúkojú, ìdojúkojú to je pé tàwọn oníbàárà bá wa ṣe ìpàdé pápọ̀, wọ́n sì sọ fún wa ohun tí wọ́n ní ní àwọn ǹkan tí wọ́n mọ̀ nípa ọjà wa àti ìṣọwọ́ ṣíṣẹ́ wa sí, àti ọ̀nà táa lè rò bóyá a lè tún gbà láti mú lórí ìgbà tó ń ṣí fún wọ́n ní láti fi jẹ́ kí ọjà wa kí ó tún ní ìtumọ̀, kí ó tún jẹ́ ohun tí ó máa wúlò fún àwọn oníbàárà. Ilé iṣẹ́ àwọn ọ̀nà táa fi máa ń gbà ìbànulọ́ náà àwọn oníbàárà wa.

Kí n tó lọ sùn lójoojúmọ́ lo jẹ kí mo máa ń gbìyànjú láti ṣe àwọn ǹkan wọ̀nyí. Alákọ̀ọ́ko, eh, máa yẹ fóònù, máa yẹ méèlì mi wò kí n sì wọ àwọn iwe tá àwọn oníbàárà fi ṣọ̀wọ́ sí wa, eh, tó àtàwọn nǹkan tí wọ́n béèrè fún. Tí ó bá jẹ́ ẹni tí mo lè ṣiṣẹ́ lórí àbí ẹni tí mo nílò láti fún wọn ní ìdáhùn ni, màá sì fún wọn ní ìdáhùn ni kíákíá. Lẹ́yìn wọ̀nyí lè ló jẹ́ pé, eh, màá tún yẹ fóònù mi wò, màá wo àwọn àtẹ̀ránṣẹ́, eh, àtàwọn àtẹ̀jíṣẹ́ táa pè é ní méséjì, eh, pẹ̀lú, eh, àwọn ìpè, a lè pè ní call, tí yóò ti wọlé fún mi tí mi ò rí gbé. Tí ó sì jẹ́ wípé èmi yóò sì gbìyànjú áti pe àwọn nọ́mbà yìí padà tí, eh, èmi yóò bẹ̀rẹ̀, eh, èmi yóò fi lè mọ̀ bóyá wọ́n ní fún, wọ́n nílò láti gba, wọ́n nílò láti, eh, eh, èmi yóò fi mọ ìdí pàtàkì tí wọ́n fi ń pè mí tí, eh, èmi yóò sì ṣe elẹ́yì. Ko tó di pé ilè ṣù pátápátá torí mi ò fẹ́ máa fi i, mi ò fẹ́ máa fi tẹ́mi, mi ò fẹ́ máa ń fi dí àwọn iyokú lọ́wọ́. Eh, momá ṣaba ṣe eleyi láti bi owo ago mẹ́fà àbọ̀ sí bí ago méje àbọ̀ oo wá pẹ̀ tán ago mẹ́jọ. Eh, lẹ́yìn kí n tó sùn náà, kí n tó sùn, mo máa n gbìyànjú láti jẹun alẹ́. Tí ó sì jẹ́ pé tí mo bá jẹun lẹ́, màá jẹun alẹ́ láàbí ago mẹ́fà ṣáago, eh, mẹ́jọ. Ìgbà tí mo bá sì jẹun alẹ́ tán, màá gbìyànjú láti, eh, ná ara díẹ̀ tí màá sì gbìyànjú láti wo tẹlifíṣàn àti ṣé bá àwọn ará bí èmi sọ̀rọ̀, bá wọn ṣeré àti gbogbo nnkan tí mo bá tún lè ṣe kó tó di pé mo lọ sùn. Èmi kì í sa dede lọ sùn ní, eh, tí mo bá ti jẹun tán. Tí ó sì jẹ́ wípé màá gbìyànjú láti jẹ́ kí oúnjẹ mi ó dà díẹ̀, eh, kó tó di pé mo lọ sùn torí mi ò fẹ́ ẹ̀yin tí yóò fa inú rurùn lọ fún mi.

Bẹ́ẹ̀ni, èmi máa ń wọ fìlà lẹ́ ko kan. Àgàgà tí mi ò bá sí lẹ́nu iṣẹ́ tàbí tó bá jẹ́ pé mo ba bá lọ jáde pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi, èmi sì máa ń wọ àwọn fìlà káǹgọ̀ tí a lè pè ní face cap, tó sì jẹ́ wípé àwọn àsìkò yìí mo máa ń sábà wọ fìlà yìí. Lẹ́yìn ìwà ìgbà náà ló fi jẹ́ wípé mo gbà pé ara ìmúra ilẹ̀ Yorùbá o ni wípé tí ọkùnrin bá wọ bùbá tóbá sòkòtò tàbí tó bá gbé dá lé, ìyẹn nílò láti dé fìlà. Tó sì jẹ́ pé àwọn fìlà ìbílẹ̀ ìjì mi náà ní oríṣiríṣi pẹ̀lú àwọn aṣọ tí mo ti rán tẹ́lẹ̀ tí mo sì máa ń wọ tí màá fẹ́ lọ sóde yálà òde ìyàwó ni, òde ìgbéyàwó ni, òde ìkómọ àbí òde freedom àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn òde tó máa pè mí sí, èmi máa ń gbìyànjú láti yí i lo ìmúra pípé ìmúra ilẹ̀ Yorùbá, bùbá ìró, bùbá sòkòtò àti fìlà mo sì máa ń wọ ní èyẹn, tó sì jẹ́ wípé mo máa ń tún fi ago lé. Òhẹ fi jẹ́ wípé èmi mọ̀ pé eléyìí jẹ́ lára ohun tí ó pé ìmúra mi, kí wọ́n sì jẹ́ pé àwọn ìgbà mìíràn náà, ọjọ́ mìíràn tí oòrùn bá mú gangan, èmi yóò sì wọ òṣùfìlà kan dé láti lè rí, jẹ́ kí oòrùn náà kó má ṣe jẹ́ pé ohun tí ó máa ta mí lára àbí ta mí ní agbárí ju. Eleyiii ni àwọn àsìkò tí mo máa ń dé fìlà àtàwọn àdìpátàkì tí mo máa ń dé fìlà, tó sì jẹ́ pé fìlà ìjì mi gbà pé ó jẹ́ ara ìmúra, ó máa ń jẹ́ kí ìmúra ẹni kó pé.

Yàrá tí mo fẹ́ràn jù nínú ilé mi ni yàrá tí mò ń sùn, tí ó sì jẹ́ pé yàrá yìí ni mo ti mọjú rẹ̀, tí ó sì jẹ́ wípé ó ti mu tí ń sùn fún, ẹ́, àìmọye ọdún sí àsìkò táa wá yìí. Yàrá yìí ló jẹ́ wípé ó jẹ́ ibi, ẹ́, ibẹ̀ ni ibùsùn mi wà tí ó sì jẹ́ pé ibẹ̀ ni àwọn, ẹ́, ẹrù tí mo fi ń, tí mò ń lò lójoojúmọ́, aṣọ mi ni, bàtà mi ni àti gbogbo nǹkan tí mò ń lò lójoojúmọ́ ni màá kó won sí. Tó sì jẹ́ wípé yàrá yìí náà ni mo máa ń fi àwọn fáìlì mi tó ṣe kókó tí mo máa ń kó wá sí tí mo sì máa ń ṣe wọ́n lọ́jọ́ níbi ìpamọ́ nínú yàrá mi. Ẹ̀, yàrá yìí ló jẹ́ pé àìmọye àwọn nǹkan gbangba àtàwọn nǹkan kọ̀ọ̀kan tí mo máa ń ṣe níbẹ̀ tí ó sì jẹ́ wípé, ẹ́, kò sí yí yàrá yìí ni kí o ṣe, kí o ṣe pé ẹni kan, ẹ́, àlejò kan lé dé de wọ̀ tí ó máa ṣe ará ilé mi, ẹ́, tí ó ṣe ìyàwó mi àti àwón ọmọ mi àti gbogbo àwọn ẹbí mi. Ẹ̀, tí ó sì jẹ́ wípé, ẹ́, yàrá yìí, ara tí mo fẹ́ràn rẹ̀ ni pé mo mọ̀ pé kò sí bí mo ṣe lè wà nínú ilé tí mi ò ní wọ yàrá yìí lọ́jọ́ kan tàbí tí mi ò ní lò ó kẹ́ẹ̀ta àwọn wákàtí mélòó kan. Ẹ̀, tí ó sì jẹ́ pé èmi, ẹ́, mi ò kí ń sùn ní yàrá mìíràn torí pé yàrá yìí ni ó ti mọ̀ mí lára. Ẹ̀, gbogbo àwọn nǹkan tí mo nílò ni mo máa sábà fi sínú yàrá yìí tí ó sì jẹ́ wípé mo ti mọ wọ ibi tí ǹkan kọ̀ọ̀kan wà nínú yàrá yìí. Ẹ̀, ara nǹkan tó jẹ́ kí n fẹ́ràn yàrá yìí nì tí ó sì jẹ́ wípé, ẹ́, gbogbo ará ilé àti pé àwọn ọmọ mi àti ìyàwó mi náà ni wọ́n sì ń fẹ́ yàrá yìí tó. Kíni ò ṣe wípé mo fi imojuto rẹ̀, mi ò fi ń fi ṣeré. Lẹ́ẹ̀lọ̀ jẹ́ wípé máa gbìyànjú àti tọ́jú yàrá yìí dáadáa tí mo máa ń gba tí mo máa ń, ẹ́, tí mo máa ń nu tí mo sì máa ń fi kàn síbi tó bá wà létólètó. Ẹ̀.

Àwọn ohun ti mo máa ń wà nínú òṣìṣẹ́ tuntun óun ni ìfarasin. Àkóya wọ́ pẹ̀lú ìfarabalẹ̀ láti kẹ́kọ̀ọ́ nítorí pé mo gbà pé gbogbo wa ni là ń kẹ́kọ̀ọ́ kan àbómi lọ́jọ́ kan kan. Tó bá sé sé dé ibi kan kò lè mọ bá ṣe ń ṣe àwọn nǹkan níbẹ̀ bí àwọn tó bá ń bẹ́ẹ̀. Ní ló fi jẹ́ pé tí èyàn bá kọ́ dé ibi kan, èyàn máa ń kọ́ farabalẹ̀ láti kọ́ nípa ìwà àti ìṣe wọn níbẹ̀ ni. Ti ó sì jẹ́ pé gbogbo àwọn òṣìṣẹ́ tuntun ni a máa ń fún ní ìdánilẹ́kọ̀ọ́ lórí ìwà àti ìṣe wa ní ilé iṣẹ́ tí a sì máa ń gbìyànjú láti rán wọn lọ́wọ́ láti lè jẹ́ kí àwọn náà kí wọ́n lè, kí ó lè jẹ́ pé ìwà àti ìṣe yìí ó jẹ́ òun tó mọ́ wọn lára. Lẹ́yìn wá, ilé yìí ló jẹ́ pé ìfarasin òun ni a nílò lára láàárín àwọn òṣìṣẹ́ wa. Nítorí pé ẹni tí ò bá fọkàn sí, tí ò fẹ́ fará rẹ̀ si láti jẹ́ kí ó lè jẹ́ kí ó ṣiṣẹ́ dáadáa ni yóò komà ṣiṣẹ́ tó bá wù tí ó sì jẹ́ wípé kò ní bìkítà lórí àwọn nǹkan tó bá ṣe. Tí ó sì jẹ́ pé ilé iṣẹ́ wa, àwa ò fẹ́ ìmẹ́lẹ́. Òṣìṣẹ́ tó bá ń ṣe ìmẹ́lẹ́ ni àwa yóò sì fún ní ìbáwí tó o péye. Tó bá wa jẹ́ pé lẹ́yìn ìbáwí kò tún wá gbọ́ràn, ó sì lè jẹ́ pé òṣìṣẹ́ yìí òun ni wọ́n lè, ó lè, wọn lè fún ní ìwé gbélé ẹ. Tí ó sì jẹ́ wípé àwọn ilé yìí òun ni ilé iṣẹ́ wa, òun ni wọ́n ti gbé kalẹ̀ lórí, wọ́n ti ṣe alákàlé gbogbo bí ǹkan ṣe máa ń lọ. Tí ó sì jẹ́ pé ilé iṣẹ́ wa ló sì jẹ́ ibi tí ó jẹ́ ibi ìrọ̀rùn àti ibi tí òṣìṣẹ́ kọ̀ọ̀kan tó ti lè ní ìdàgbàsókè. Nítorí pé ilé iṣẹ́ wa òun ló kún fún, ló kún fún àwọn akọ́ṣẹ́mọṣẹ́ tí wọ́n sì máa rán àwọn òṣìṣẹ́ tuntun lọ́wọ́ láti di ògbóǹta rìgí lẹ́nu iṣẹ́. Eleyii ló fi jẹ́ pé òṣìṣẹ́ tuntun tó bá ṣẹ̀ dé ilé iṣẹ́ wa ni yóò gbádùn iṣẹ́ wa. Tí tó bá sì jẹ́ pé òun náà bá farabalẹ̀, òun náà yóò sì tètè mò ṣẹ́ láìpẹ́ ọjọ́ tó òun náà yóò sì di ọ̀gá lẹ́nu iṣẹ́ nígbà tí ó bá, nígbà tí o bá fi di ọdún díẹ̀ si.